Ṣé o ti ṣìná rí? Gẹ́gẹ́ bí ènìyàn, mo ti ṣìná rí. À, nígbà yẹn tí mo fẹ́ lọ sí ìlú kan, à ti mo fẹ́ lọ wá iṣẹ́ níbẹ̀, ta àwọn òṣìṣẹ́ tó pè mí síṣẹ́ ní mo fẹ́ lọ bá, à, wón dẹ̀ ṣe àjuwé ọ̀nà fún mi. Àmọ́ nígbà tí mo ń lọ, ọ̀nà yìí polókumoṣu mo mi lóju ìgbà yìí, mo wá ṣìná. Àmọ́ mo bẹ̀re ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo rí ní agbègbè náà.

Ṣé o máa ń fi tùràrí? Tùràrí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ mọ dé máa ń fi eléyìí sínú ilé torí pé, ò jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti fi pa ayan, pa ẹ̀fọn àti lé ẹ̀mí búburú tó wà ní agbègbè náà jáde. Eléyìí ni mo máa ń ṣe lóòrèkóòrè láti ri pé mo ṣe ǹkan tí ó dájú àti tí ó dẹ̀ yè gẹ́ náà.

Ṣé ẹ̀yin máa fọ̀? Ẹ̀yin máa fọ̀ mi nígbà mii tí mo bá ṣe iṣẹ́ tó ní agbára tàbí nígbà tí, ah, iṣẹ́ tí mo ṣe tí ó bá pọ̀ ju wákàtí lọ. Ìgbà yíi ni ẹ̀yin máa fọ̀ mi àmọ́ mo máa lo àwọn òògùn, mo máa na ara ìgbà mí, mo máa lọ kí wọ́n bá mi tẹ ara mi ná. À to dẹ́ jẹ́ nǹkan tí mo máa ṣe lóòrèkóòrè náà.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Kíka àwòrán ilé jẹ́ nkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ máa ń ṣe eléyì lóòrèkóòrè nítorí pé eléyìí jọ mọ́ àwọn iṣẹ́ tí mo ń ṣe ní ibi iṣẹ́ gẹ́gẹ́bí olùkọ́ni, bí wọ́n ṣe ka àwòrán ilé jẹ́ nkan tí ó ṣe pàtàkì tí mo dẹ nílò láti mọ̀, mo dẹ mo eléyìí yégéyégé láti rí pé wọn ṣe iṣẹ́ mi dójú ìwọ̀n náà.

Ṣé o máa ń mu ògùn lójojúmọ́? Mímu òogùn lójoojúmọ́ jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe nítorí pé mi ò nífẹ̀ẹ́ sí. Ó de jẹ́ ǹnkan tí a kò dára náà nítorí pé mímu òogùn lójoojúmọ́ kì í ṣe ǹnkan tí ó dára ní àgọ́ ènìyàn. Mo máa ń mu òogùn nígbà tí ara mi ò bá yá tàbí nígbà tí mo bá nílò láti ṣe àwọn ǹnkan kan tí wọ́n ṣe pàtàkì sí mi náà.

Nígbà wọ ní o kẹ́yìn gún ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ nǹkan tí mo se gùn nígbà tí mo fẹ́ lọ sí ọjà ní oṣù tí ó kọjá láti lọ ra àwọn ọjà àti àwọn òwò tí mò ń ṣe. Láyé je ìgbà kẹ́yìn tí mo gun ọkọ̀ akẹ́rù, tí ó de jẹ́ nǹkan tí kí ṣe, nǹkan tí ó burú jáì.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Kíkí àwọn ènìyàn jẹ́ nkan tí ó ṣe pàtàkì, éléyì dè dá lórí àwọn ènìyàn tí mo bá fẹ́ kí. Tó bá jẹ pé àwọn àwọn ènìyàn tí ojú mi lọ ni àwọn àgbàlagbà, mo máa ń dọ̀bálẹ̀ láti kí wọ́n ní àmọ́ tí ó bá jẹ́ àwọn ẹlẹgbẹ́ mi ni, mo màá kí wọ́n ní.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá jẹ́ nǹkan tí mo máa ń rántí dáadáa. Nitori pé àlá ṣe pàtàkì nínú àwọn nǹkan tí ènìyàn máa ń ṣe ní òrekoorẹ̀. À nígbà tí mo bá dẹ̀ láàlá, mo máa ń rántí rẹ̀ dáadáa nítorí pé mo fẹ́ràn láti máa kọ́ wọn sílẹ̀ kí maa ba gbàgbé àwọn àlá wọn yìí ní gẹ́gẹ́ bí ó ṣe jẹ́

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró de nǹkan? Nígbà tí mo bá dúró de nǹkan, mo máa ń fi ọkàn balẹ̀, àṣẹ wọn ni, ẹ ri dájẹ́, nǹkan tí ó dára fún ọ jẹ́ nǹkan tí ó kí nǹkan jù. À, nígbà tí mo bá dúró de nǹkan ẹ rí dájẹ́, nǹkan tí ó tó ṣe pàtàkì náà.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe elẹ́yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye nà. Lélẹ̀dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, àmọ́ kó dẹ̀ tó jẹ́ kí iná mi dùn àgọ́n.

Bawo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Lílo àkókò pẹ̀lú àwọn ẹbí mi jẹ́ ǹkan tí, à, ó ṣe pàtàkì. Mo de má ń lo eléyi nígbà tí aṣìko bá ṣi ṣilẹ̀ boya nígbà tí mo bá wà, à, ní ìdánidúró níbi iṣẹ́ tàbí ní ìparí ọ̀ṣẹ̀, ìgbà yìí mo máa ń lo àkókò pẹ̀lú wọn láti ṣeré, láti jẹun tàbí láti lọ sọ́dẹ̀.

Ṣé o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà gẹ́gẹ́ bí ènìyàn. Wíwọ fìlà dẹ̀ jẹ́ nǹkan tí a ó wà dáradára, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára kí ọmọlúàbí máa wọ̀ náà nígbàtí àwọn òbí bá fẹ́ lọ sí òde. E, ó eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà, tó dè dára náà.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Bí a ti ń fọn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mí mo dẹ mọ eleyi. A dáradára, nítorí pé ó jẹ́ ǹkan tí a ó dára kí ọmọlúàbí mọ̀ bí wọ́n ṣe ń ṣe é nípa ìdí èyí bí wọ́n ṣe fọn jẹ́ ǹkan tí a mọmo ṣe, a de ma n ṣe eléyi ní ìlú wa lọ́hùn nígbà tí a bá fe ṣe àwọn ayẹyẹ.

Bawo ni ọṣẹ ma n ji ni owuro, mo ma n ji ni owuro kutukutu, iyẹn ni dede, agogo maa run. Eleyi je nkan ti mo ma n ṣe lojoojumọ nigbati mo ba ji, nkan akọkọ ti mo ma n ṣe ni wipe mo ma n gbadura, nigbati mo ba gbadura mo ma n tọju ibusun mi ni ara idi eyi, mo ma jade lati lo se ounjẹ ti mo ma je, lo si biṣẹ.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ duro ní ìdojúkọ? Èleyii jẹ́ nǹkan tí ó tun ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mọ̀dẹ̀ máa ń ṣe èleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ye náà nítorí pé ó jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì. Mọ̀dẹ̀ máa ń lo ọgbọ́n imo àti òye tí mo mọ̀ nílé ìwé ẹ̀kọ́ gíga sí i.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ìgbà kẹ́yìn tí mo lọ rí dókítà ti jẹ́ ìgbà pípẹ́ sẹ́yìn idi deni tórí pé mo jẹ́ ẹnìkan tí kò ní àìsàn kan lára tàbí tí ó máa ń ṣe àárẹ̀ bẹ́yẹn. Nípa ìdí èyí, ìgbà tí mo lọ rí dókítà jẹ́ ìgbà tí ó ti pẹ́ sẹ́yìn bí oṣù mẹ́ta sẹ́yìn.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ó dẹ́ má jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè láti rí i dájú pé mo ṣe ìṣòdò ju ọkàn nítorí pé ìrewèsì jẹ́ ǹkan tí kò dára fún ènìyàn rí láti máa ṣe. Nípa ìdí èyí, mo màá ń rí dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà.

Ṣé o máa ń pa àwọn oníbàárà tuntun? Wọ́n máa ń pe àwọn oníbàárà tuntun nítori pé, pi pé àwọn oníbàárà tuntun jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti rí dájú pé ọjà lọ dédé, ó dè n lọ síwájú gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó máa lọ. Ẹ̀léyìí jẹ́ ǹkan tí ó tún ṣe pàtàkì láti rí dájú pé ọjà ń tà sí, à, lóorekore naa.

Ṣé o ní nọ́mbà orí lè? Nọ́mbà orí lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì mọ̀ dẹ̀ ní eléyì. À lọ́wọ́ gidigidi nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, ó dà jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí lóòrèkóòrè náà, nítorí pé mo ní ipa láti pe àwọn ènìyàn nígbà tí mo bá ní àtúnṣe láti ṣe sí àwọn ìṣòro kankan náà.

Aṣa wo ni ẹbí rẹ máa ń ṣe? Aṣa tí ẹbí mi máa ń ṣe ni wípé, a, tí ó bá ti di ìparí ọdún, gbogbo ẹbí máa ń para pọ̀ láti ri daju wipé wón ṣe ìpàdé ìparí ìjà fún àwọn ènìyàn, tó jẹ wípé a máa ń ṣàdúrà, a de máa ń ṣe àwọn nǹkan, a, tí a nílò láti ṣe gẹ́gẹ́ bí aṣa tí ó wà nínú ẹbí.

Ṣé o mọ àwọn arádúgbò rẹ dáadáa? Àwọn arádúgbò mi jẹ́ àwọn ènìyàn tí wọ́n ń dára lọ́pọ̀lọpọ̀ sí mi. Mo dẹ̀ mọ̀ wọ́n dénú dénú, à tí ó ṣe pàtàkì, à sí mi, à tí ó de tun dára náà láti ri daju pé a ṣe àtúnṣe àwọn àdúgbò tí à ń gbé.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé lórí fóònù jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mìí tí ọba jẹ́ pé àyè rẹ ṣiṣi lẹ̀ nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn ṣe ìpàdé tí mi ò bá rí wọn àmọ́, tó bá jẹ pé orí fóònù nìkan ni ó wà, a máa ń ṣe é tódẹ̀ máa ń dára gidi ni fún iṣẹ́

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Mi ò kí ń rọrùn nígbà tí mo bá sùn nítorí pé, èleyií jẹ́ àṣà kan tí mi ò fẹ́ràn láti ṣe láyé mi. À rírọrùn jẹ́ nǹkan tí kò dára lọ́pọ̀lọpọ̀ nítorí wipé ó máa ń jẹ́ kí àwọn ènìyàn sá fún ẹni tí ó bá ṣe iru léyìí, ó dẹ̀ jẹ́ nǹkan tí kò dára.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Eleyi dá dúró lórí àwọn nǹkan tí ó bá bàjẹ́ tí mo bá nílò láti tún un ṣe. À to ba je pe àwọn nǹkan ilé kéékèèké bíi iná tàbí àwọn mìíràn, àwọn ilé yìí ni mo mọ bí wọ́n ṣe ń tún ṣe. Àmọ́ tó bá pẹ́ àwọn nǹkan tí ó le ni mo máa pẹ́ àwọn tó ní ìró ní orí rẹ̀.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo de máa ń ṣe eléyi lórekore náà nítorí wípé ó fún mi ní ààyè láti lọ síbẹ̀ ní ìgbà tí ó bá wù mí láti ṣe eleyi. Ó de jẹ́ ǹnkan tí ó tun ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn lórekore.

Ṣé o fẹ́ràn wà ní òru? Eleyii jẹ́ ǹkan tí kò dára gẹ́gẹ́ bí ènìyàn, mo fẹ́ràn ibi tí iná bá wà, à nítorí pé mi ò fẹ́ràn inú òkunkun ìgbà tí ó wùn mí kín má wà nínú òkunkun ìgbà tí mo bá fẹ́ sun iyen ní alẹ́. Ìgbà yìí ni mo máa pa iná láti wà nínú òkunòkun nítorí pé mo fẹ́ sun.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Títọ́jú èékánná jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye náà. Nígbà tí èékánná mi bá ní ìdọ̀tí, màá rí i dájú pé mo fọ̀ ọ́ kí ó mọ́ tónítóní. Mo dẹ̀ máa ṣe, à, ìmọ́lẹ̀ sí i náà kí ó ba lè tàn dáradára.

Báwo ni o ṣe máa pin owó ná pẹ̀lú àwọn ọ̀rẹ́? À eleyii jẹ́ nǹkan tí mo máa n ṣe gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí n ṣe. Mo máa pin owó ná dáradára gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí n ṣe. Ó dẹ́ máa mú inu mi dùn náà lóòrèkóòrè nígbà tí a bá lọ sí òde. A máa pin owó ní ọ̀gba ogba ni. À làláìsí ìjà ní àárín wa.

Ṣé o máa ń kọ́ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ mo de máa ń kọ́ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì gidi nítorí pé íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí a o dára tí mo dẹ̀ fẹ́ràn a nítorí pé kò kì í mú àwọn ǹkan lè fún ènìyàn láti kọ́. Òdẹ jẹ ibi tí ò dààrà nàà.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kankan? Ní òwúrọ̀, a máa ń jí ní dédé ago márùn-ún. Nígbà tí mo bá dẹ dide nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń gbàdúrà nítorí pé àdúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Tí mo bá ti gba àdúrà tán, mo máa rí i dájú pé mo sì oúnjẹ tí mo fẹ́ jẹ kí n tó lọ sí ibi iṣẹ́ náà.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ? Kíkojú ìdènà ọkọ jẹ́ nǹkan tí a ò le rà díẹ̀ láti ṣe fún gbogbo àwọn ènìyàn, kì í sì ẹmi nìkan nítorí wípé láti kojú ìjìnnà ọkọ ènìyàn láti jẹ́ akíkanjú, a mọ̀ nígbà tí ilé bá ṣẹlẹ̀, mo máa pe àwọn ènìyàn tó ní ọgbọ́n àti ìmọ̀ lóye rẹ̀

Ṣé o máa ṣe yoga? Yoga jẹ́ nǹkan tí mo máa ṣe, gidigidi nítorí pé yoga dára, ní ara ènìyàn. Ó dẹ̀ máa ń fún ènìyàn ní okun àti agbára náà láti ṣe àwọn iṣẹ́, tí wọ́n nílò láti ṣe. Eléyii ni, ó tún wà bí eré ìdání náà tí èeyan nílò láti máa ṣe ní òorékooré nítorí pé ó dá ní àgọ́ ara.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Nígbà mìí tí, à, mo bá ní láti ṣiṣẹ́, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ bóyá tí iṣẹ́ tí mo bá ní lọ́wọ́ tí ó bá pọ̀ díẹ̀ tàbí tí mo bá nílò láti parí àwọn iṣẹ́ tí wọ́n ṣe pàtàkì sí mi. Ìgbà yí ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. To de je nǹkan tí mo máa ń ṣe láìsí àní àní.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Rírin ní àlàáfíà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de máa n mú nu mí dùn lóorekòore ígbà tí mo bá bá ṣe eléyìí. Mo fẹ́ràn láti máa rìn ní àlàáfíà torí pé ó jẹ́ nǹkan tí ó dára àti nǹkan tí ó de máa n mú inú mi dùn ní ọ̀pọ̀ ìgbà náà.

Ṣé o fẹ́ràn rin ojú, rin òkè? Mo jẹ́ ènìyàn tí ò fẹ́ràn láti máa rìn ní òkè nítorí pé rínrìn ní òkè jẹ́ nǹkan tí ó léwu díẹ̀. Nígbà tí mo wà ní kékeré, mo ti jábọ́ láti òkè rí. Láti ìgbà yẹn ni mo ti ṣe ọkàn kúrò ní rínrìn ní òkè, tó jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe.

Báwo ni ọṣẹ máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Nígbà tí n bá fẹ́ bá àwọn oníbàárà sọ̀rọ̀, mo báwọn sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ nítorí pé eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí máa ba lé àwọn oníbàárà mi lọ. Mo máa ń ṣẹ elẹyìí àh ní ìmọ́tótó àti pẹ̀lú ọgbọ́n ah nínú ohun ṣíṣe.

Nígbà wo ni o máa n gẹ irun rẹ? Mo máa gẹ irun mi ní ìgbà méjì ní ọ̀sẹ̀. Éléyi dẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nígbà gbogbo nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára náà. Nígbà tí, àá, irun bá ti kún, àwọn máa rí dájú pé mo lọ gẹ. Mo dẹ̀ ge dáadáa kí ó ba lè ní ẹwà náà.

Báwo ni ọṣẹ máa ń paro ọkàn? Nígbà tí ìṣe bá pọ̀ tàbí tí inú mi bá bàjẹ́, mo máa ń paro ọkàn ní ọ̀nà kan náà, ẹyin, láti rí i dájú wípé inú mi dára ṣe àti wípé mò lè ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe, ẹ́, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o n wọ aṣọ akọyọrí níbi iṣẹ́? Aṣọ akọyọrí níbi iṣẹ́ jẹ́ aṣọ kan tí mo máa ń wọ lóorèkóorè torí pé ó jẹ́ aṣọ tí ó ṣe pàtàkì sí mi láti máa wọ. Àwọn iṣẹ́ tí mò ń ṣe jẹ́ iṣẹ́ tó máa ń mú ara ènìyàn dọ̀tí. Nípa ìdí èyí, mi ò kí ń wọ aṣọ ilé fi ṣe. Nígbà tí n bá dé ibi iṣẹ́, mo máa ń, a, pàrọ̀ aṣọ mi sí aṣọ akọyọrí.

Kíni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín, wọ́n pọ̀ díẹ̀. Nígbà tí ènìyàn bá ṣe nǹkan tí, ó máa ń pani lẹ́rìn-ín sími, ó máa ń mú mi rẹ́rìn-ín. Tàbí tí mo bá wo àwọn, àwọn àlọ́ apanilẹ́rìn-ín ní orí fíìmù tàbí ní orí ìtàgé, eléyìí máa ń mú mi rẹ́rìn ná. Tó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹrọ ìgbésókè? Eleyii jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí àyè rẹ bá ṣí sílẹ̀ fún mi láti ṣe, à mo máa rí dájú pé mo máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nítorí pé ó jẹ́ ǹkan ti ó dára láti máa ṣe àti láti bá àwọn ènìyàn lò ní ìgbà gbogbo náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni ìmọ́lẹ̀ tí mo fẹ́ràn jù nítorí pé ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó dára lára ènìyàn, ó dẹ ń ṣe ara lóore náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, ó dẹ jẹ́ nǹkan tí a ó máa finú mi dùn, à gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe àwọn nǹkan.

Ṣé o mọ gba àwọn ímélì àiwúlò? Ímeélì àiwúlò tí mo máa ń gbà, a há ò pọ̀ lóòrèkóòrè, mo de máa ń gba àwọn ẹlẹ́yìí, ní ọ̀nàkọ́na náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa gba àwọn ímélì yìí, à tí láti rí i dájú pé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe lórí rẹ̀ kí n tó wọ̀ wọ́n dànù.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú pọ̀. Ní àkọ́kọ́, mo fẹ́ lọ sí ìlú China lọ kọ́ ìmọ̀ tuntun lórí kọ̀m̀pútà àti sọfitíwẹ́ẹ̀ láti rí dájú pé àwọn iṣẹ́ mi tẹ̀síwájú. Mo dẹ̀ tún gbìyànjú láti wá iṣẹ́ mi sí ìlú mìíràn tí ó dára ju eléyi lo náà.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó lẹ́wà, gbó lórí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí wọ́n ṣe pẹ̀lú gíláàsì nítorí wípé, ó dára. Òhun ni mo dẹ̀ máa ń lò láti kọ̀wé, láti ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe ní ibi iṣẹ́ náà, tí ó dẹ̀ tu ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Àkókò mẹ́-- àkókò mélòó ni o máa lọ n sùn? Mo máa ń lọ sùn ní dédé aago mẹ́sàn-án ní àṣálẹ́ àbí ní ìrọ̀lẹ́. Eléyii dè jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nítorí wipé nígbà tí mo bá dé láti ibi iṣẹ́ ní ìrọ̀lẹ́ ní dédé aago mẹ́fà, ìgbà yi ni mo máa ṣe àwọn iṣẹ́ ilé. Jẹun tí bá ti jẹun tán, tí n bá ti sinmi, ìgbà yẹn ni mo máa lọ sùn.

Báwo ni o ṣe máa ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe jẹ́ sixty-three eight seventy two. Àwọn eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn tí inú mi dẹ máa ń dùn sí lórèkórè láti rí i pé mo ṣe dáradára. Mo de máa ṣe eléyìí láti rí i dájú wí pé mò ní àwọn nǹkan tí ó yẹ kí n ṣe ní ọgbọ́n náà, ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí yóò ṣi yẹ.

Báwo ni o ṣe máa ṣe àkópò fún ìrìnàjò? Àkópò fún ìrìnàjò jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, ó dè jẹ́ ǹkan tí ó máa fi inú mi dun náà. Mo máa ṣe eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti rí dájú wipé mo ṣe àwọn ǹkan tó yẹ kí n ṣe fún iṣẹ́ àbí owó tí n bá fẹ́ ná níbẹ̀ náà.

Ìgbà mélòó ni o máa ń rìnrìn-àjò lọ sí ibi iṣẹ́? Máa ń gba àrìnàjò mi lọ sí ibi iṣẹ́, ó máa ń gba àkókò lọ́wọ́ mi bíi wákàtí, méjì, ní ojoojúmọ́, ìyẹn àlọ àti àbọ̀ náà. Nítorí pé ìgbà míì ọkọ̀ máa ń pọ̀ sọ́nà nípa ìdí èyí, ó máa jẹ́ nǹkan tí mo máa ń ri dájú pé mo ṣe ní ọgán.

Ibo ni o máa tí ń ra nǹkan? Nígbà tí mo fẹ́ ra nǹkan, mo fẹ́ràn láti máa lọ sí ọjà. Ọjà jẹ́ ibi kan tó jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa lọ lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ ra àwọn nǹkan kan tí wọ́n ṣe pàtàkì sí mi, bóyá bí ohun èlò tàbí àwọn nǹkan kan tí mo nílò láti fi ṣe àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi náà.

Ṣé ọ̀ mọ̀ bi àti n wẹ́? Wiwe jẹ́ nǹkan tí mo mọ̀ bí wọ́n ṣe ń ṣe lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń finú mi dùn náà gẹ́gẹ́ bí ènìyàn. Eleyi ni mo kọ́ nígbà tí mo wà ní ilé-ìwé ẹ̀kọ́ gírámà, à nígbà tí mo wà ní kékeré ni mo kọ́ bí wọ́n ṣe ń we. Ó dẹ̀ jẹ́ ǹkan tí inú mi dùn sí pé à mo kọ́ títí di òní gẹ́gẹ́ bí ènìyàn náà.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń ra epo fún ọkọ̀ mi ní ìgbà méjì ní ọ̀sẹ̀. Eléyi de jẹ́ ǹkan tí ó tun wá ṣe pàtàkì fún mi ná gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí wipé, à nígbà tí mo bá ra epo sínú ọkọ̀ mi, ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní ìgbà méjì ní ọ̀sẹ̀ kan, tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo ń lò ni àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń rí ní orí social media. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ yìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dẹ̀ máa ń lò lóòrèkóòrè láti rí dájú wípé mo ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yè náà fún àwọn ènìyàn.

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára náà. Ọ̀pọ̀lọpọ̀ mọdé máa ń kọrin, to yẹ pé eléyìí máa jẹ́ kí inú mi dùn, ah, gidigidi ni, ah, nítorí wípé ó dára. Ó dẹ jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tí yóò make sense náà.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ fún ìgbà méjì. Iyen ni ìbẹ̀rẹ̀ ise, ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ní ọjọ́ Monday àti ní ọjọ́ Sunday ní ìgbà tí n bá lọ sí ilé ìjọsìn. Ìgbà yi ni mo máa ń ní à, à, ìpàdé pẹ̀lú àwọn eniyan.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Jí jẹun nínú ọkọ̀ mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mìí tí mo bá rí àyè láti ṣe é. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára kí n dè ṣe ǹkan tí ò burú jáì, àbẹ̀yẹn náà nígbà tí àyè ò bá ṣiṣẹ́, lẹ̀ bóyá ní inú ilé, nígbà yẹn ni mo máa ń gbé àwọn oúnjẹ mi lọ sínú ọkọ̀ mi láti lọ jẹun níbẹ̀.

Ìgbà mélòó ni o máa n ṣàṣàyẹ̀wò ímélì rẹ? Mo máa ṣe àṣàyẹ̀wò ímélì mi ní ojoojúmọ́ fún ìgbà mẹ́ta sí ìgbà mẹ́rin. Nítorí pé eléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti mọ àwọn nǹkan kan tí wọ́n ń ṣẹlẹ̀ lórí ímélì àti láti rí àwọn ipè tí àwọn ènìyàn fún mi ní ọgọ́n láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní orí wọn laláìsí àní-àní.

Yàrá wo nínú ilé rẹ̀ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá tí mo máa ń sùn sí. Yàrá yìí jẹ́ yàrá tí mo fẹ́ràn gidigidi nítorí wípé ó jẹ́ yàrá kan tí ó dára, tí ó de máa ń mú inu mi dún nígbà tí mo bá wà nínú rẹ̀. Yàrá yìí tutù, ó de jẹ́ ibi kan tí ó ní, à, ẹ̀rọ amúlé tutù náà.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni ìgbà tí mo wà ní èwe pẹ̀lú àwọn a-àwọn ọmọ ìyá mi nílé. Eleyii de jẹ́ nǹkan tí inú máa ń dùn sí. Ẹ̀gbọ́n mi jẹ́ ẹnìkan tí ó da lọ́pọ̀lọpọ̀ a de jọ máa ń ṣe ere pa pò inú òjò nígbà yẹn lọ́hùn-ún.

Báwo ni o ṣe máa ń gbọ́ ero àwọn oníbàárà? Mo máa ń gbọ́ àwọn oníbàárà ní ọ̀nà tí ó pọ̀ ní àkọ́kọ́. A mò máa gbọ́ ìpè wọn ní orí fóònù yẹn tí wọ́n bá pè mí sí orí afẹ́fẹ́ láti jọ sọ̀rọ̀. Ìgbà míì wọ́n máa ń sẹ̀nd, wọ́n máa ń fi íméèlì ránṣẹ́ sí mi náà, tọ̀ de jẹ́ nǹkan tí ó tun ṣe pàtàkì sí mi láti gbọ́ ìró àwọn oníbàárà.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀ṣẹ̀? Ètò mi fún ìparí ọ̀ṣẹ̀ ni wípé mo ní ibi ayẹyẹ tí mo fẹ́ lọ ní ọjọ́ Saturday, tó dé jẹ́ ayẹyẹ ìgbéyàwó ọ̀rẹ́ mi kan, à ti atijo wà. Ni ọjọ́ ìsinmi, mo máa n lọ sí ilé ìjọsìn, tó dé jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì náà ṣi mi gẹ́gẹ́ bí ènìyàn.

Akoko mélòó ni o máa ń ṣètò agogo ìjín rẹ? Agogo ìjí mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo de máa ń ṣètò rẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà míì, agogo ìjí mi mo máa ń ṣètò rẹ̀ sí déédé ago márùn-ún àárọ̀ kutukutu, ìgbà yí ni mo máa ń jí láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi àti láti lọ sí ibi iṣẹ́ náà.

Bawo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Olórí iṣẹ́ mi jẹ́ ẹnìkan tí ó dára, tó ní ọgbọ́n, tọ́ dẹ̀ ní ìmọ̀ láti darí iṣẹ́ dáradára. Ìbáṣepọ̀ mi pẹ̀lú rẹ̀ jẹ́ ìbáṣepọ̀ kan tí ó dára, tó ní aririn. A dẹ̀ máa ń jọ ń gbèrò pọ̀ láti rí i dájú pé iṣẹ́ tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Látí le se láti lé jẹ́ nǹkan tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ nítorí wipé ó dára, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń fi inu mi dùn náa. Nígbà tí ààyè rẹ̀ bá ṣi ṣile, mo máa ṣiṣẹ́ láti ilé nítorí wipé ó jẹ́ ǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa jẹ́ kí ń bá àwọn ilé iṣẹ́ láti òkè òkun láti bá wọn darapọ̀.

Ṣé o máa ń fàkọ́ lẹ́tà fún àwọn ènìyàn? Kíkọ lẹ́tà fún àwọn ènìyàn jẹ́ nǹkan tí à n mo nífẹ́ sì tí mo dẹ̀ máa ń ṣe lórèkórè. Nígbà tí mo bá fẹ́ sọ ero ọkàn mi fún àwọn ènìyàn láàláì fẹ́ pè wọ́n, à mo dẹ̀ máa ń kọ ilé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, à tí mo dẹ̀ máa ń fi ránṣẹ́ sí wọ́n.

Ṣé o ní orúkọ inági jẹ? Orúkọ inági jẹ́ orúkọ kan tí kò dára fún ọmọlúàbí. Ó de jẹ́ orúkọ kan tí mi ò ní gẹ́gẹ́ bí ènìyàn tí mi ò dẹ̀ gbèrò láti ní náà. Nítorí pé orúkọ yìí jẹ́ orúkọ tí ó dára. Rárá ni, ìdí eyìi ló fa tí mi ò fi ní orúkọ yìí nítorí mo jẹ́ ènìyàn tí ó máa ń lo nǹkan dáradára.

Irú orin wo ni o fẹ́ràn ń gbọ́? Orin tí mo fẹ́ràn ń gbọ́ ni orin hip hop àti afrobeat tí àwọn olórin ṣẹṣẹ ń kọ ní ìgbà yìí, ó jẹ́ orin tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de máa ń fi inú mi dùn náà. À nípa ìdí èyí, orin ni mo fẹ́ràn ń gbọ́ bóyá nígbà tí mo bá wà nínú ọkọ̀ tàbí ní ilé, ilé náà.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Imọ́tótó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń ṣe elẹ́yì nígbà tí aye rẹ̀ bá ṣi ṣílẹ̀ fún mi láti ṣe. Ni àkọ́kọ́, mo máa ń ṣe ìmọ́tótó ilé, lábẹ́ boti wù kọ́rì nítorí pé eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Mo de máa ń ṣe eleyi ní ìparí ọ̀sẹ̀.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ àwọ̀ tí ó máa ń finú mi dùn. Ó de je awo tí mo máa ń lò nígbà tí mo wà ní kékeré bóyá lọ sí a ilé ìwé. Ó jẹ́ àwọ̀ aṣọ tí mo máa ń lọ wọ̀ lọ sí ilé ìwé nígbà yen lọ́hùn. Ó de je awo tí mo fẹ́ràn jù.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbàǹgbà? Iṣẹ́ ìtagbàǹgbà jẹ́ nǹkan tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ to ba jẹ pé, nǹkan tí ó ṣe sílẹ̀ ènìyàn, mo jẹ́ ènìyàn kan tí kò kí ń tijú fún iṣẹ́ nípa ìdí èyí, mo máa ń rí dájú pé mo ṣe àwọn iṣẹ́ yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ti yẹ náà láti rí dájú pé mo ṣe àwọn nǹkan tí ó dára fún ara mi.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ kan tí mo fẹ́ràn gidigidi nítorí wipé aṣọ yi ni mo máa ń wọ̀ lóorèkóorè nígbà tí mo bá fẹ́ lọ wẹ̀, ìyẹn ní inú odò tàbí ní swimming pool. Òhun ni mo dè máa ń lò, nítorí wipé, à, ó máa ń dáàbò bo mi. Ó de máa ń rí dájú wipé mi ò jín sí inú odò náà.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bí bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dè máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ ní òrèkóòrè náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa bèrè ọ̀nà. Nígbà tí mo bá ṣi ọ̀nà, mo máa ń bèrè ọ̀nà dáradára lọ́wọ́ àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń dájú pé ọjà rẹ dára? A, mo máa ń rí dájú pé ọjà mi dára ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ nítorí pé mo máa ń ṣe ìpolówó ọjà dáradára. Mo dẹ̀ máa ń rí dájú pé mo máa ń pe àwọn oníbàárà tuntun, mo dẹ̀ máa ń fún àwọn ènìyàn tí wọ́n bá bá mi ra ja ní ẹ̀bùn àti láti rí dájú pé mo ṣe nǹkan tí ó dára fún wọn náà.

Ṣé o ti gun alupùpù rí? Alupùpù jẹ́ ọkọ̀ kan tí mo máa ń gùn lóòrèkóòrè nígbà tí mo wà ní kékeré. Ọkọ̀ yìí ni mo máa ń gùn nígbà tí mo bá fẹ́ lọ pọ́nmi tàbí tí mo bá fẹ́ lọ sí ilé ìwé. Ọkọ̀ yìí jẹ́ ọkọ̀ kan tí ó ṣe pàtàkì sí mi gidigidi tí ó dẹ̀ máa ń mú inú mi dùn nítorí pé mo máa ń lò ó lóòrèkóòrè láti lọ sí ibi gbogbo náà.

Báwo ni o ṣe máa dáàbò bo ààyè kọ̀ọ̀kan rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ààyè kọ̀ọ̀kan mi jẹ́ nnkan tí mo máa ń dáàbò bo lóòrèkóòrè ní, à, ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó yẹ. Mo fẹ́ràn láti máa lo bíi páswoodù àti pásskey láti dájú wípé mo ti, à, ààyè kọ̀ọ̀kan mi kí àwọn ènìyàn tí wọ́n bá máa ní, à, ààyè síbẹ̀ náà.

Kí ni àwọn nǹkan tó máa ń wà nínú àpò owó? Àpò ọwọ mi jẹ́ nǹkan tí, à, ó ṣe pàtàkì. Mo dà máa ń fi àwọn nǹkan kan tí wọ́n dára lọ́pọ̀lọpọ̀ síbẹ̀. Lálkọ́kọ́, owó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi lórí kórí. Nígbà tí mo máa ń jáde, mo fẹ́ràn kí ó máa fi owó sí àpò owó mi láti fi ra nǹkan tí mo bá nílò àbí láti fi ṣe àwọn nǹkan kan ní ọ̀nà.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí ó máa ń fún èèyàn ní ẹ̀jẹ̀, tó de máa ń jẹ́ kí ara ènìyàn dán. Ìdí nìyí tó jẹ́ pé ẹ̀fọ́ yìí ni mo fẹ́ràn láti máa jẹ ní òrekore nígbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀ àbí nígbà tí ó bá wù mí láti jẹ ẹ̀fọ́, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yìí ni mo máa n rà láti jẹ.

Irú ojú ọjọ́ wọ̀ ni o fẹ́ràn jù? Iru ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí òòrùn bá ràn, tó jẹ́ ìgbà ẹ̀rùn. À iru ojú ọjọ́ yìí jẹ́ ìgbà tí mo máa ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ ti ó ṣe pàtàkì sí mi àti lati rí dájú wípé mo ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe ní ọgán náà. Eléyii dè jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi.

Ṣé o ti lọ sí Àgọ̀ rí? Àgọ̀ jẹ́ ibìkan tí mo ti lọ rí dáradára nígbà tí mo wà ní kékeré. Àwọn òbí mi jẹ́ àwọn ènìyàn tí wọ́n ń fúrúgbìn. Nípa ìdí èyí, a fi fúrúgbìn lọ sí ìlú mìíràn. A máa ń pàgọ́ sí ibẹ̀, tọ́jewipe a máa ń lọ síbẹ̀ láti lọ pàgọ́ fún ọjọ́ mẹ́ta tàbí sí mẹ́rin ká tó padà wá sínú ìlú.